Ẹni pé se mo mọ bí a ti ń dá, a ti ń dá ọkọ̀, ọkọ̀ dúró ní ìdojúkọjú. Mi ò mọ̀ nkan tí ìdojúkọjú jẹ́ ó bó Mo mọ̀ bí ta tí ń dá ọkọ̀ dúró, mo mọ̀ bí ta tí ń dá ọkọ̀. Ẹgbẹ́ ọ̀nà ni mo tí maa n sábà ń dá ọkọ̀ dúró. Ẹgbẹ́ ọ̀nà ni èmi tí máa ń dá ọkọ̀ dúró. "So" nǹkan tí mo mọ̀ nù, ẹgbẹ́ ọ̀nà. Tí mo bá fẹ́ wọ ọkọ̀, o je ọkọ̀ tí mo n bá mọ̀ n gbe èèyàn ńi ọ́ jáde tí máa dà wọ́n dúró.

Ẹní pé tí mo mọ̀ bí a ti ń fọ́n, mi ò mọ̀ nkan tí fọ́ǹnù jẹ́ o, mi ò mọ̀ ohunkan tó jẹ́ ṣó. Mi ò mọ̀ bí màá ṣe dáhùn sí ìbèrè tẹ́ bèèrè yíi. Mi ò mọ̀, mi ò mọ̀, mi ò mọ̀ bí màá ṣe dáhùn sí ìbèrè tẹ́ bèèrè yì torí mio mo mi ò mọ̀ ohunkọ́ tó jẹ́.

Àwọn kọ̀ǹpútà tí èmi ní ni fóònù tí mo ní àti laptop. Kọ̀ǹpútà lásan tí mo mọ̀ pé mo ní nù. Fóònù tó wà lọ́wọ́ mi àti laptop ni àwọn ǹkan kọ̀ǹpútà méjèèjì tí mo ní nù. Leyin méjèèjì tó sì ǹkankan mí mọ̀. Fóònù ọwọ́ mi àti laptop, àwọn kọ̀ǹpútà méjèèjì tí mo ní nù.

Uhm, àgbéyẹ̀wò iṣẹ́ tí mo ṣe kẹ́yìn, à, àn, iṣẹ́ náà ò da tó fi bẹ́ẹ̀ dá abẹ́ torí ọ̀gá tí mo ń ṣiṣẹ́ fún ki é san owó dáadáa fún mi, ki é san owó dáadáa fún mi rárá. So, iṣẹ́ a, kẹ́yìn tí mo ṣe iṣẹ́ náà ò da rárá, rárá. Owó tí wọ́n ń fún mi ké, owó náà ò ká ǹkankan, owó náà ò ká ǹkankan. Ìmọ̀ iṣẹ́ náà, iṣẹ́ náà ni wàhálà, ó ní wàhálà púpọ̀

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni mo fẹ́ràn tí mo ń lọ sí etíkun. Mo maá sì le lọ ibẹ̀, máa ti ẹsẹ̀ mi bo omi. So bẹ́ẹ̀ni, ah ew-- mo fẹ́ràn atí maa ń lọ sí etíkun, mo fẹ́ràn tí mo ń wo omi bó ṣe pọ̀ tó. Mo fẹ́ràn, mo fẹ́ràn atí maa ń wo odò gan, mo fẹ́ràn atí mo ń wo omi, mo fẹ́ràn atí maa ń wo omi, mo sì fẹ́ràn atí maa ń lọ sí etíkun.

Ẹni pé ìgbà mélòó ni mọ̀ mọ́ ń fò ẹ̀yìn lójoojúmọ́? Ibeèrè tẹ beèrè yí ò fi bẹ́ẹ̀ yé mi ò ní mọ ǹkan tí fífọ ẹ èmi ò tí, mi ò tí fò pẹ̀lú ẹ̀yìn mi rí o, mi ò tí fò pẹ̀lú ẹ̀yìn mi rí so mi ò tí fò rí pẹ̀lú ẹ̀yìn mi rí rárá. So lójoójúmọ́ mi ò tí fò pẹ̀lú ẹ̀yìn kankan rí.

Ọmọ Mùsùlùmí ni mí so gbogbo ìgbà tí mo bá ń sin, mo máa ń gbàdúrà máa sọ pé "Alhamdulillah" so ǹnkan tí mo màá ṣe ni, àti pé màá tún máa ń bo ẹnu mi kúnmo. Ní gbogbo àwọn ìgbà tí mo bá mọ̀ pé mo fẹ́ sin, màá bo imú mi àti ẹnu mi nítorí mi fẹ́ fan tọ́ sí àwọn ẹni tí wọ́n wà nítòsí mi. So gbogbo ìgbà tí mo bá fẹ́ sin, màá bo ẹnu mi, àti pé màá gbàdúrà, màá bo ẹnu mi pẹ̀lú ọwọ́ mi.

Ọ, mi ò tíì gbọ́ nǹkan kan bi ìrọrí mélòó, mi ò tíì gbọ́ nǹkan kan bí ìrọrí rí so, mi ò lọ ibi ìrọrí kankan so, mi ò tíì lọ ibi ìrọrí kankan rí so, rárá, èmi ò tíì lọ síbi ìrọrí kankan rí so, òní yé lọ sí ìrọrí.

Ìgbà tí èmi kí n lọ sí ilé ìkàwé ni ọjọ́ Saturday àti ọjọ́ Sunday. Ọjọ́ méjèèjì lèmi kí n lọ sí ilé ìkàwé torí pé irú ọjọ́ yìí ń sọ fún wa táa wá sí ilé ìkàwé. So ọjọ́ méjèèjì èmi kí n lọ sí ilé ìkàwé abí ìgbà tá bá fi lé ní tún mo bá fi lé fún wa ní holiday ní school, t'ọ́n bá fi lé fún wa ní holiday ní ilé ìkàwé èmi kí n lọ.

Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́ ni, mo máa ń bi àwọn ẹni tó mọ iṣẹ́ jù mi lọ àbí ẹni tí mo mọ̀ pé wọ́n mọ iṣẹ́ jù mi lọ, mo máa ń bèrè, "báwo ni?" Ìṣòro tí mo bá mọ̀ pé ó ga jù mí lọ níbi iṣẹ́ ni màá bèrè lọ́wọ́, àbí tí mo bèrè lọ́dọ̀ ọ̀gá mi, "báwo, ìgbésẹ̀ wo ni màá gbe tí màá fi le, tí màá fi le, tí màá fi le, tí màá fi le rí iṣẹ́ náà ṣe?" Ní kẹ́tí mo mọ ìṣòro. Ọ̀pọ̀, gbogbo ìgbésẹ̀ níbi iṣẹ́ tó bá ga jù mí lọ, màá ń bèrè lọ́wọ́ ọ̀gá mi àbí ẹni tó bá mọ iṣẹ́ jù mi lọ, "ní ìgbésẹ̀ wo ni màá gbe tí màá fi rí iṣẹ́ náà ṣe?"

Mi ò mọ̀ nkàn tí èrò ìgbésókè jẹ́ ọ̀ṣọ́. Mi ò mọ̀ ìdáhùn tí màá dáhùn sí ìbéèrè tẹ̀béèrè yìí. Mi ò mọ̀ ọ̀kàn tí èrò ìgbésókè jẹ́. Mi ò mọ̀, mi ò mọ̀ bí màá ṣe dáhùn sí ìbéèrè yìí.

Ah, ẹyin ò ní àpò kankan, ẹyin ò ní àpò kankan bọ̀. Bẹ́ẹ̀ni, mo máa ń gbé ẹyin, but mi ò mọ nǹkan tí àpò ẹyin jẹ́ torí pé mi ò fi ẹyin sínú àpò. Mi tí ì fi ẹyin sínú ibi tí, torí má jẹ fi ẹyin sínú àpò ẹyin ó fọ́. So mi ò kí n, mi ò mọ nkankan, mi ò kí ń gbé àpò ẹyin kankan, but màá máa ń gbé ẹyin, màá máa ń gbé ẹyin nínú ibi tí màá máa ń fi ẹyin sí, but mi ò kí ń gbé àpò ẹyin torí mi ò fi ẹyin sínú àpò.

Ẹni pé bá ò ní mọ́ ṣé mọ́ ń ṣe irọ́ mi àbí irọ́, irọ́ rẹ̀. Bí mi ṣe máa ń ṣe irọ́ mi ni, mo má, mo máa ń wa nǹkan tí mo mọ̀ pé àwọn èèyàn gbàgbò, nǹkan tí mo mọ̀ wípé mo máa le sọ jáde, mo gbà mí gbọ́. Bí émi ṣe máa ń ṣe irọ́ mi ni, náà sì máa ń ṣe irọ́ mi ni. Nǹkan tí mo bá fi lẹ́mọ̀ pé èèyàn ni ó gbàgbò ni mo máa ń sọ jáde.

Bẹ́ẹ̀ni, emi máa ń jẹ oúnjẹ nínú ọkọ̀ mi dáadáa. Tẹ́bí bá lè ń pa mí, mà á ra oúnjẹ, mà á sì jẹ nínú ọkọ̀. Tẹ́bí bá ń pa mi jidi gan ni, bọ̀ tẹ́bí ò bá pa mi, mà á ra oúnjẹ mi, màá sì gbe lọ ilé, màá sì lọ jẹẹ́. Àmọ́ tẹ́bí bá ń pa mi jidi gan, mà á ran oúnjẹ náà, mà ási gbé sí inú ọkọ̀ mi, mà á sì jẹ ẹ́ tán. So bẹ́ẹ̀ ni mo máa ń jẹ oúnjẹ nínú ọkọ̀ mi.

Rárá o, èmi ò n jẹ gọ́omù o. Gọ́omù o ṣe oúnjẹ, so èmi e kí n jẹ gọ́omù kankan. Oúnjẹ gidi ni èmi mọ́n jẹ o, mi kìí jẹ gọ́omù. Mi kìí jẹ, èmi kìí jẹ gọ́omù kankan. Ẹni pé se mo mọ̀ọ́, je gọ́mù. Mi kì í jẹ gọ́mù kankan. Pé má filé jẹ gan, yóò bá ikun mi jẹ, ṣo emi kí n jẹ gọ́mù kankan.

Ìgbà tí mo kín kọ́ nǹkan tuntun níbi iṣẹ́ ni ìgbà tí mo bá ní ìwúlò nǹkan tí mo fẹ́ kọ́, like nǹkan tí mo fẹ́ kọ́ náà mo bá fi le kọ́ tán, kò ní sí ìwúlò rẹ̀ kòní sí ànfàní kankan níbi iṣẹ́ tí mo ń ṣe. So ìgbà tí mo kí kọ́ nǹkan kan níbi iṣẹ́ ni kí mo má fi le mọ̀ pé nǹkan tí mo fẹ́ kọ́ yìí, nǹkan tí mo fẹ́ kọ́ yìí gangan tí mo bá fi le kọ́ tán kòní sí ànfàní, kòní sí ìwúlò rẹ̀, kòsí wù mi kí ń kọ́ nǹkan náà.

Ẹni pé ṣé mo mọ ṣe eré ìdánì, mi ò mọ̀ ọ́n kí eré ìdánì jẹ́ o, mi ò mọ̀ ọ́n. Mi ti ṣe rí, mi ò ti ṣe eré ìdánì rí, mi ti ṣe rí rárá. So, èmi e kí n ṣe eré ìdánì kankan torí pé mi ò mọ̀ ọ́n kí eré ìdánì jẹ́. Mi ò tíì ṣe eré ìdánì kankan rí.

Ẹni pẹ́ sé mọ ní aṣọ wíwé, ọmọ ọkùnrin ni mí ó so. Ọkùnrin kìí wi aṣọ, kìì wé aṣọ. Lẹ́yìn aṣọ mi àti ṣòkòtò èmi kìí wò pé wí wé aṣọ kankan so mi ò ní aṣọ wíwé. Àwọn obìnrin ni wọn máa ń wé aṣọ, àwọn ọkùnrin kìí wé aṣọ kankan so igba tẹ́lẹ̀ pé ọkùnrin ni mí, èmi kìí, mi ò ní aṣọ wíwé kankan.

Ẹni pé ṣì mo maa n pàdé àfojúsùn títà rẹ̀, títà mi. Mi ò mọ ìbéèrè tẹ̀e beerè yìí o, mi ò mọ ìbéèrè tẹ̀e beerè yìí rárá. So, mi ò mọ ìdáhùn tí máa dáhùn sí ìbéèrè teẹ̀ beẹ̀rè yìí nítorí pé mi ò mọ nǹkan tó jẹ́. Mi ò mọ nǹkan tí àfojúsùn títà, títà mi jẹ́. Mi ò mọ nǹkan tó jẹ́

Ẹni pé ìgbà mélòó ni mọ máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Hmm mi ò lè parọ́ tán yiń jẹ ẹmẹ Ọ̀kan, ẹmẹ Ọ̀kan mọ̀ lemi máa ń fọ ọwọ́ lójoojúmọ́. Àn ìgbà tí mo bá fẹ́ wẹ̀ ni màá máa ń fọ ọwọ́ lójoojúmọ́. Lẹ́yìn tí mo bá fi lè wẹ̀ tán àti pé àfi tí má má fẹ fọwọ jẹ oúnjẹ, òun ni mo màá tún máa ń fọ ọwọ́ mí mọ̀ bọ̀. Ẹmẹ Ọ̀kan lásán ni mọ máa ń fọ ọwọ́ lójoojúmọ́, kì í sì ju ẹmẹ ẹ̀kan lọ.

Ìlànà ìpolówó mi ni, mo mọ̀ nǹkan kí nǹkan tí mo máa fẹ́ polówó, mo máa rí i dájú pé mo sọ nǹkan ì-ànfààní tó wà pẹ̀lú lílo nǹkan tí mo fẹ́ polówó. Bíbè tí mo fẹ́ polówó aṣọ yìí, mo fẹ́ polówó aṣọ, màá sọ ànfààní tó wà nínú tí ẹ̀yin rà aṣọ náà àti tí ẹ̀yin ń wọ̀. Tí ẹ̀yin rà aṣọ tó jẹ́ wà jẹ́-- nǹkan, bí èmi ṣe máa ń polówó nínú kíni àwọn ìlànà, àwọn ìlànà nínú ìpolówó tí èmi máa ń ṣe nùu. Màá sọ àwọn ànfààní tó wà nínú tí ẹ̀yin ń lo nǹkan tí mo fẹ́ polówó fún wọn. So, bí wọ́n bá fi ẹ̀ mọ ànfààní tó wà nínú ríra nǹkan náà, léyun láásán iléjé tí wọ́n, mo wo jáde láti ra nǹkan náà, mo máa ní ànfààní lílo nǹkan náà nù.

Ìbéèrè tẹ bèrè yìí ò ye mi o. Bèèrè yìí ò ye mi rárá àti rárá. Nípé tí mo mọ̀ ọ́n ṣe ìmúdójúwọ̀n ṣọfìtíwere. Bèèrè tẹ bèrè yìí ò ye mi so miọ̀ mo bí mà ṣe dáhùn sí bèèrè tẹ bèrè yìí. Bèèrè inú ò ye mi. Alakokọ̀, igbá alakọ́kọ̀ tí mo kọ́ ń gbọ́ ìbéèrè yìí nù só. Bèèrè na ò ye mi.

Ẹni pé ṣé mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Hmm, bẹ́ẹ̀ni, mo fẹ́ràn tí mo wò àwọn ìràwọ̀ ní ọjọ́ alẹ́ táwọn ìràwọ̀ máa ń jáde. Mo fẹ́ràn tí mo wò wọ́n torí pé tí mo bá wọ́n, wọ́n máa ń jẹ́ ti ọkàn mi balẹ̀. So bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn tí mo wò àwọn ìràwọ̀ dáadáa, dáadáa tí mo bá fi lé ní àsìkò àti owó ni. Mo fẹ́ràn tí mo wò àwọn ìràwọ̀ dáadáa.

Ẹni pé ṣé mo mọ ọ́n ṣe ṣíṣẹ́ ju wákàtí lọ? Gbéri tẹbí yóò fi bẹ́ẹ̀ tó fi tálátalá yé mi, ṣó mi ò mọ ìdáhùn tí máa dáhùn sí ibere te bere yìí. Mi kí n ṣíṣe ju wákàtí kankan lọ. Mi kí n ṣíṣe wákàtí, mi kí n ṣíṣẹ́ ju wákàtí kankan lọ.